Se o ma n saare? Ṣé o máa ń sáré? Ṣé o maa n sare?

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ìmẹ́lì rẹ? Ìgbà mélòó ni o máa ń ṣà ṣàyẹ̀wò nile ìwé. Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò nile ìwé?

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù?

Igbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ode òde?

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Èrò ayárabíàṣá fún ọjọ́ kan rí.